Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo ní báyìí bí i ago ọwọ́ mẹ́ta sí mẹ́rin tí mo máa ń wọ jáde. Mo fẹ́ràn rẹ̀ gan án, nítorí pé wọ́n jẹ́ kí ọwọ́ eyan dùn ún wọ, ó sì máa ń jẹ́ kí eyan dùn ún wọ in general. Ago ọwọ́ jẹ́ ago kan tí eyan máa ń fi sọ ọwọ́, eyan máa ń fi ń se ọ̀ṣọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹlòmí sì máa ń lò gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀, ṣùgbọ́n èmi, mo máa ń wọ̀ fún ọ̀ṣọ́.

Ṣé o ti rìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, láìmọ̀ yọ opọ̀ lọ́pọ̀ ìgbà ni mo ti lọ sí ìlú mìíràn rí. Ìgbà mí mọ̀lẹ́ lọ pẹ̀lú mọ́tò, ìgbà mí mọ̀ lọ ní oyún ojú omi, ìgbà mí mọ̀ lọ ní ojú ọrin, ìgbà mí mọ̀ si lè lọ pẹ̀lú ojú ọkọ̀ òfurufú. Mo máa lo sí ìrìn àjò sí ilu míràn lo wo àwon òré mi àbí kí lo síbe ki lo bá àwon oníbàárà wa sòrò láti ibi isé mo máa lò tó bá bí ọjọ́ kan ṣe ọjọ́ méjì ni bẹ́ẹ̀. Bó tí mo lọ gbẹ̀yìn, mo lo ọ̀sẹ̀ kan bá kò ní mo lò níbi bẹ́ẹ̀. Nítorí wípé ọ pe mi gan an.

Ti o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Àìmọye àìmọye iṣẹ́ ọ̀fẹ́ ni mo ti ṣe. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáradára, pàápàá jùlọ nígbà tí mo bá rí pé èèyàn ò lówó lọwọ́ tó dẹ́ẹ̀ niidì iránlọ́wọ́ mi. Máa ṣe iṣẹ́ náà fún lọ́fẹ́. Òmí dẹ́ẹ̀ léléyi mo Le ṣẹ́ fún wọn lọ́fẹ́, kó padà wá fún mi lówó ní báyá bí ọ̀sẹ̀ tó tẹ́lẹ̀, àbọ̀sú tó tẹ́lẹ̀ tó bá ti lówó lọ́wọ́ padà. Omii dẹ̀ lèléyi kò ní mú owó náà wá mọ́ rárá.

Irú orin wo ni o fẹ́ràn ń gbọ́ orin tí mo fẹ́ràn kí n máa gbójú ní orin fújì, pápa jùlọ orin Saídú Osupa, abi orin Pasuma àwón Méjèèjì ni mo máa ń gbójú. Àwọn ni mo fẹ́ràn jù láti máa gbọ́. Mo sì máa ń gbọ́ orin nígbà tí mo bá ń sinmi àbí nígbà tí ọba rẹ́ mi àbí nígbà tí mo bá wà níbí iṣẹ́ tí kòì ṣe kankan tí máa ń ṣe mọ́ tí máa sì máa gbọ́ orin láti máa fi dáràn mí lára ya.

Kí ni ohun mímu tí o féràn jù? Ohun mímu tí mo féràn jù ni kofí. Coffee jẹ́ ohun mímu kan tí mo máa ń mu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé kì í jẹ́ kó tẹ́tẹ̀ rè mi. Ó má a mú k'eegun mi le kárakára. Ó sì máa ń jẹ́ kí n ṣisẹ́ dáradára níbi iṣẹ́. Mo máa n mu coffee ní àárò láàárò, mo dè máa n mú ní îròlé. Ó níbi kan tí mo ti mọ̀ rántí kódà ní ibi iṣẹ́ mi. Mo máa ń ra ní ẹgbẹ̀rún kan náírà. Mọ̀ sàba máa ń rà.

Ṣé o ti gun alùpùpù rí? A, o ti pẹ́ gan tí mo ti gun gbẹ̀yìn. Nígbà tí mo wà ní kékeré ni mo ti gun alùpùpù gbẹ̀yìn. Ó jẹ́ ǹkan tó máa ń pariwo gan an. Ó sì jẹ́ ǹkan tí mo ti rí sí pẹ́, mo ti rí i, ó ti pẹ́, mo ti gun, ó ti pẹ́ gan an, ó ti pẹ́ gan an. Sugbon nísìnyí níta ayé ti di ayé ọ̀làjú, kò sábà sí mọ́. Ọ̀kadà àti ọkọ̀ láwọn èèyàn n gún jù.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi tí èyàn ti lo máa sin Ọlọ́run, tí èyàn yóò joo, tí èyàn yóò yọ̀ sí Ọlọ́run lọ́run fún ọ̀rẹ́ tó ti ṣe fún yàn. Mo máa ń lọ sí ilé ìjọsìn gan an, mo sì fẹ́ràn kí màá lọ síbẹ̀. Ṣùgbọ́n mo maa ra'ya lọ síbẹ̀ ní ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀, tóri ọjọ́ ìsinmi, nítorí pé gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́. Àfi ọjọ́ ìsinmi nìkan ni mo ní nílé láti sinmi. Máa sì lo ọjọ́ náà láti fi yin Ọlọ́run ní ilé ìjọsìn.

Ṣé o máà ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá gan an. Nígbàtí mo bá ti parí iṣẹ́ mi, tí i ni nkankan tí mo fẹ́ ṣe mọ́, màá ṣe eré ìdárayá díẹ̀ láti jẹ́ kí mu inú ara mi dùn, kí n sì má bàà ronu, kí n gbagbe gbogbo ǹkan tó ti sele sẹ́yìn. Eré ìdárayá dára gan an. Wọ́n maa n jẹ́ ki ara eeyan jipepe, ó si maa n jẹ́ keeyan kí èèyàn ní àlàáfíà.

Ṣé o máa ń ṣe ìwọ̀n d'ówù ìwọ̀n sọfitìware rẹ. Bẹ́ẹ̀ ni, mo máa ń mo rí tó software mi ga, nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi, nítorí pé orí rẹ̀ ni mo ti máa ń ṣiṣẹ́ ju níbi iṣẹ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo store sórí rẹ̀, ó sì jẹ́ nǹkan tó wà delicate i fún mi. Mo máa ń fi passwordu tiì mi ń jẹ́ kí anybody ní àǹfààní láti dé bẹ̀, kó i sì èmi nìkan.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Aà, kò sí àìsàn ìkórira kankan sí oúnjẹ mi rárá. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Gbogbo oúnjẹ ni mo máa ń jẹ. Gbogbo oúnjẹ tí ẹnu ń jẹ sì ni mo máa ń jẹ. Mojé èeyàn kan tí kò ní ìkórira sí oúnjẹ kankan. Ogún oúnjẹ tó bá ti wù mí láti jẹ ni mo sì máa ń jẹ. Tí oúnjẹ bá sì wà tí èèyàn ń jẹ níbi tí mo bá dé, ó di dandan náà kí èmi máa bá wọn jẹ níbi bẹ́ẹ̀. Mio kórira oúnjẹ kankan.

Ṣé o féràn ra oúnjẹ ní òpópónà? Hhm, rara o. Mi kì í sábà ra oúnjẹ ní òpópónà. Mo má a dáná ní ilé fún ara mi. Mo féràn kí wọ́n dá iná gan. Oúnjẹ rí ká kàn mọ́ mi lára. Paapaa julo, oúnjẹ òpópónà nítorí pé kì í dúnni lẹnu mi, kódà bí kí n dáná fún ara mi. Nítorí pé ọ̀da kí ènìyàn dáná fún ara rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Lóòótọ́ ìna dida lè máa gba ayàn ọ̀pọ̀lọpọ̀ àkókò ṣùgbọ́n ó sì dára kí èeyàn máa dáná ní ilé fún ra èeyàn ni.

Báwo ni o ṣe má ń se ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣìṣẹ́pọ̀ rẹ? Èmi àti àwọn alábàáṣìṣẹ́pọ̀ mi a ní ìbáṣepọ̀ tó dààmú. Òrẹ́ ni wà á jọ má n sọ̀rọ̀ gan, a jọ má n sọ̀rọ̀ bíi ọmọ ìyá ni àti di ọ̀rẹ́. Mo má n bá àwọn ni awon alábàáṣìṣẹ́pọ̀ mi ṣeré, mo má n bá wọn sọ̀rọ̀ tọ̀wotowo wọn sì má n fi ọ̀wọ̀ tẹ́ wọn wọ̀n wọn. A má n jọ sọ̀rọ̀ bíi pe at jo wa tipe ni, a má n jọ sọ̀rọ̀ bíi ọ̀rẹ́, a sì ní ìbáṣepọ̀ tó dára gan.

Ṣé o máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan dáadáa lórí íńtánẹ́ẹ̀tì, tá ń rí bí mo ń pè é ní online shopping. Mo máa ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì nítorí pé nígbà mí lèléyi, mo lè fẹ́ ra oúnjẹ kí mo lè lọ síta. Màá kán order rẹ látọ̀rí fóònù mi náà wí pé mo fẹ́ ra oúnjẹ. Ìgbà tan bá sì fẹ́ wá bí wá bí iṣẹ́ju maàrùn sí mẹ́fà wán tí ma gbé oúnjẹ náà dé wá bá mi. Mo máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì gan.

Sọ má n di ọjà ààbò nígbàtí o bá wà nínú ọkọ̀ bẹ́ẹ̀ni mo máa n lo ọjà, ọjà, ọjà ààbò káwọn èèyàn mọ, káwọn èèyàn mọ̀ sí seat belt. Mo ma n lo gan nígbàtí mo bá wà nínú mótò torí pé ó dára, ó dára gan pàápàá ju lọ tí accident bá ṣẹlẹ̀ o ma n yọ èèyàn, o ma n, o ma n dábòbò èèyàn, kí jẹ́ kí n fi àpá púpọ̀

Ìgbóná jẹjẹ irúwo ni o fẹ́ràn nínú yàrá rẹ. Ẹni tí mo fẹ́ràn jù nínú àwọn yàrá mi ni yàrá tí mo máa ń fi sùn nítorí pé mo ní AC táwọn ló mọ̀ pé ni air condition nínú rẹ̀. O máa ń gbé ìgbóná jáde ó sì máa ń gbé tútù wọlé, o máa ń jẹ́kí inú yàrá mi kó tutù gan fún èèyàn láti wọ̀ ó sì ń jẹ́ kó tutù gan láti sùn máa ń jẹ́ kí orun rọrùn.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni etí mi dàra gan. Etí gidi ni etí mi. Mo sì jẹ́ eyaǹkan tí kò kì n lu etí. Mi ń lu etí ri mi si ní lọ́kàn lá láti lú nítorí pé etí lílu ò jẹ́ ǹkan tí mo kò rira sí. Obìnrin nìkan náà fáàyè gba kí wọ́n máa lu etí, ní ẹṣin wáa ń fi àyè gbà láti máa lu etí. Ṣùgbọ́n fún ọkùnrin kò dára fún ọkùnrin láti má a lu etí nítorí pé obìnrin nìkan ló máa ń lo earrings sí etí rẹ̀

Nígbà wo ni o kẹ́yìn fò? Ìgbà tó jẹ́ pé ìsin mo fọ aṣọ mi ni ọjọ́ ìsinmi tó lọ yìí. Ni ọ̀sẹ̀ tó lọ ni mo fọ aṣọ mi kẹ́yìn. Gbogbo ọjọ́ ìsinmi mo máa ń yà sọ́tọ̀ láti fi ṣe nǹkan ilé, láti fi tún ilé ṣe, kí n fọ aṣọ, kí n gbálẹ̀, kí n fọ ọkọ̀ mi kí n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka yẹn nínú ilé. Nítorí pé ọjọ́ náà ni mi kí n lọ sí ibi iṣẹ́.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń pè wọ́n nigbati won ba nígbà tí wọ́n bá nílò mi àbí nígbà tí mo bá ríi wípé n gbọ́nkàn kan láti ọ̀dọ̀ wọn láti jọ́ yí. Máa pè wọ́n, máa sì ki wọ́n pé báwo ni wọ́n, ṣe pe a tun ti ní ọjà tuntun, ṣe wọ́n nílò wa àbí wọn ò nílò wa. Mo má n sá pè wọ́n láti ki wọ́n sá.

Oṣù wo ni a bí o? Oṣù ti abi mi jẹ́ oṣù tó ṣe pàtàkì gan an tí mo sì fẹ́ràn jù nínú gbogbo oṣù tí n bẹ nínú ọdún. Oṣù àkọ́kọ́ ni a bí mi, tá wòn oloyinbọ̀ pé ní January. Oṣù náà ni wọ́n má n ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Oṣù náà mo fẹ́ràn rẹ̀ gan an nítorí pé oṣù tá tí wọ́n bí mi sáyé ni. Fún ìdí wọ̀nyí, ọje oṣù tí mo fẹ́ràn jùlọ nínú gbogbo oṣù tí n bẹ nínú ọdún.

Ṣé o ti lé ẹni kan kúrò ní isẹ́ rí? Rárá o, èmi kì í sábà lé èèyàn kúrò ní ibi isẹ́. N tí n fi lé wọn kúrò ní ibi isẹ́, mo kan yàra lé fún wọn ní isẹ́ láti se. Bóyá ntoripe wọn sẹ́mi àbí wọn pẹ dé ibi isẹ́, àbí wọn se nǹkan tí o yẹ kan se, àbí kí n yọ díẹ̀ owó díẹ̀ kúrò nínú owó osù wọn.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoójúmọ́? Mo máa ń fọwọ́ mi ní àìmoye igba. Kò sí car gan self. Mi ò mọ'ye ìgbà tí mo máa ń fọ lójúmọ́. Mo máa ń fọwọ́ mi lóòrèkóòrè pẹ̀lú sanitizer àti ọṣẹ àti omi. Mo máa ń fọwọ́ gan láìmọye ìgbà. Ọwọ́ fífọ̀ mi kò ní òǹkà. Mo maá ń fọ gan láìmọye ìgbà.

Akókò ọdún wo ni o fẹ́ràn jù? Akókò ọdún tí mo fẹ́ràn jù ni ìparí, ìparí, ìparí ọdún, oṣù kejìlá. Óun ni mo fẹ́ràn jù nínú gbogbo osu tí ń bẹ ní ọdún. Mo fẹ́ràn rẹ̀ gan nítorí pé a se ayẹyẹ ọjọ́ ìbí Jésù ní on the 25 of oṣù náà. Nítorí e lo je kí n fẹ́ràn rẹ̀ gan. Àti pé oṣù náà ni ìyàwó mi máa n tí birthday rẹ̀. Nítorí nǹkan ìdíwọ́ yìí, mo fẹ́ràn oṣù kejìlá gan an.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ jù ni aṣọ àǹkárá, tán sì rán ní ṣòkòtò àti èwū. Mo fẹ́ràn aṣọ náà gan, nítorí pé àǹkárá jẹ́ aṣọ kan tí kíni tètè gbó, kíni tètè sá, wọ́n sì máa ń dùn fún ọ̀gá. Ó sì jẹ́ aṣọ tí kò wúwo jù, kíì jẹ́ kó oru mú yàn, bẹ́ẹ̀ ni kò fẹ́lẹ́ jù, kíì jẹ́ kóotutu mú yàn.

Ṣé o féràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Mo féràn rẹ̀ gan nítorí pé àwọn nǹkan mèremère wà ń bẹ́ te èèyàn o lọ wo. Mo féràn kí ń máa lọ sí ilé ìsẹ̀mbáyé gan, nítorí pé tí m bá lọ sí bí bẹ̀, màá ya àwòrán, mò ma ń wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mi rí rí, mo sì tún máa ń rí àwọn nǹkan tuntun.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ni socks tó jẹ́ white. Òn ní mo fẹ́ràn láti máa wọ̀ jù. Pàápàá jùlọ nígbà tí ooru nigba ti otútù bá mú, mo máa ń wọ̀ láti fi dáàbò bo ẹsẹ̀ mi. Ó sì máa ń rẹwà lẹ́sẹ̀ mi gan. Tàbí nígbà tí mo bá wọ̀ súù ni mo máa ń wọ̀ white socks. Ó máa ń jẹ́ kí ẹsẹ̀ mi tó ń wò kó sì rẹwà.

Tí o fẹ́ràn yíyáwòrán, n mo fẹ́ràn rẹ̀ díẹ̀. Ṣùgbọ́n kìí ṣẹ́ pé mo fẹ́ràn rẹ̀ gan. Mo ma ń ya àwòrán nígbàtí mo bá ti parí gbogbo ṣẹ́ tí mo fẹ́ ṣe tán. Tí n sì rí nǹkan tí ma ṣe mọ́ ni mo ma ń ya àwòrán. Kò sá àwòrán kan tí mi ń lè ya. N tó bá wù mí dẹ̀ ni mo ma ń ya.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ayẹyẹ ọjọ́ ìbí Jésù. Nítorí pé Kristẹni ni mí, nítorí náà mo fẹ́ràn ayẹyẹ ọjọ́ ìbí Jésù gan. Mo sì máa ń ṣe gan, mo máa ń ṣe gan. Ni àsìkò náà mo máa ń dáná, mo sì máa ń gbé oúnjẹ fún gbogbo àwọn aládùúgbò mi kan jẹ́ ohun ọ̀fẹ́ láàánín ìgbà oókan ni ọrọ̀ ọ̀hún. Mo sì tún máa ń ríran aṣọ fún àwọn mọ̀lẹ́bí mi kan fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí Jésù.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń ṣe irun mi ní ẹ̀ẹ̀kan ní láàárín ọ̀sẹ̀ méjì. Mo máa ń ṣe ilé ẹ̀ẹ̀kan lọ́yàn láàárín ọ̀sẹ̀ méjì. Mo máa ń ṣe ní ẹgbẹ̀rún mẹ́ta náírà, three thousand naira ni mo fi máa ń ṣe. Nítorí mo jẹ ẹ̀yan kan tí kò fẹ́ràn kí irun máa kún mo lórí, wọ́n máa ń ṣe irun mi. Tí mo bá ì tí se, mo máa ń dùn ún wò ọ̀kan. O máa ń jẹ́ kí n dùn ún wò ni omo okunrin.

Báwo ni o se máà ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra gan nígbà tí mo bá fẹ́ bọ oníbàárà se ìpàdé. Màá ti kọ́kọ́ se ìwádìí lórí nǹkan tó le béèrè lọ́wọ́ mi àti nǹkan tí màá sọ fún wọ́n kalẹ̀. Màá ti múra sílẹ̀ gan tó jẹ́ pé gbogbo ọ̀ro tó bá bi mí kò ní jẹ́ àjòjì sí mi. Fún ìdí wọ̀nyí, mo sì máa ń múra kalẹ̀ gan máa jẹ́ kí ìbáṣepọ̀ àti ìpàdé wa kó lọ bó ṣe yẹ kó lọ.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ, nítorí pé mo máa ń se oúnjẹ fún ra mi nílé. Mo kórìíra kí n má a ra oúnjẹ jẹ níta. Oúnjẹ síse nilé ti mọ́ mi lára gan. Mo máa ń se oúnjẹ jẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, láìmọ̀ye ìgbà. Ó tiẹ́ je pe gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ra oúnjẹ sílé tí maa sì dáná fún'ra mi ní àárín ọ̀sẹ̀.

Ìgbà mélòó ni o má a ń wo ojú àwòrán lọ́jọ́ ojúmọ́? Mo máa ń wo ojú àwòrán ní ẹ̀ẹ̀kan ojúmọ́. Ìgbà náà sì nígbà tí mo bá mọ́ra nílé láàárọ̀ lọ sí ibi iṣẹ́. Má ì ti wò ó tán ní àárọ̀ ọ̀nà ko tó di ọjọ́ kejì. Nítorí pé mi ò ní àwòrán alágbèéká. Àwòrán tí mo ní kò jù ńtọ̀ wá́hánú inú ilé mi lọ. Má ì ṣe wò ó lẹ́ẹ̀kan kí n tó kúrò nílé ko tó di ọjọ́ kejì.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ kí èkó kíkọ́ kó rọrùn gan, ó jẹ́ kó rọrùn láti kọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a máà ń kọ́ ní àtorí Íńtánẹ́ẹ̀tì nítorí wípé mi ò nílò àti lọ sí ibì kan àbí lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ kí n tó lè kọ́ nǹkan. Mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbẹ̀. Lóòtọ́, màá wá kó san owó kí n tó lè rí nǹkan tí mo fẹ́ kọ́ kọ́ ṣùgbọ́n mo ṣì fẹ́ràn rẹ̀ gan.